Ìlànà ìpolówó mi ò pọ̀ lọ́pọ̀lọpọ̀. Bí àpẹẹrẹ, mo máa ń polówó ọjà tí mo ń tà fún àwọn ọ̀rẹ́ mi nítorí ẹ̀rọ ìbánisọ̀wọ̀. Mo sì máa ń, mo sì máa ń polówó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ní àdúgbò tí màá máa bá wọn sọ̀rọ̀ ní ojúṣojú. Nígbà mí dèré tí mo bá fẹ́ polówó, tí mo bá fẹ́ polówó ọjà mi, mo máa ń lọ sí skulu tí mo ti lò bá àwọn ọ̀rẹ́ àti àwọn olùkọ́ táa fi máa polówó ọjà wa. A ti ń pé nígbà mí náà ìlànà polówó ọjà mi, ìlànà polówó mi náà ó tún máa níye pẹ̀lú pé àwọn ọ̀rẹ́ mi tó máa bá mi polówó ẹ̀ síta kó ba à le.